Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ ìsinmi. Nítorí pé mo ti ṣiṣẹ́ láti ọjọ́ Ajé, ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù torí mà á sùn, mà á fọṣọ, mà á rí bí i sinmi, mà á rí bí i ní okun fún gbogbo okun tí mo ti fi ṣiṣẹ́ láti ọjọ́ Ajé. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn láti sùn, láti sinmi.

Mo fẹ́ràn láti máa fi aṣọ ìbora sùn nígbà tí mo bá ń sùn. Mo fẹ́ràn láti a fi aṣọ ìbora bo ara torí oru mú, òtútù mú o. Èmi fẹ́ràn aṣọ bora, ó ma ń jẹ́ kí n gbádùn orun mi. Kò ní jẹ́ kí óun kó ouń kó wo àgọ́ ara mi. Bí ẹ́fọn, bí òtútù, ó ma ń fi mi lọ́kànbalẹ̀. Ó ma ń jẹ́ kí n gbádùn orun mi dáadáa. A lè jẹ́ kí ara mi kí ó lọ́ láti jẹ́ kí oorun tí mo fẹ́ sùn kò dùn mọ́ mi dáadáa. Mo fẹ́ràn aṣọ ìbora lọ́pọ̀lọpọ̀. Mi kì í gbádùn orun mi tí mi bá fa ṣọ bora. Aṣọ bora ma ń jẹ́ kí mi gbádùn orun mi. A jẹ́ kí n sùn bí ọmọ tuntun.

Mo má a ń gba, mo má a ń gba ọwọ́ àwọn ènìyàn tí mo bá mọ̀. Máa gba ọwọ́ wọn tọkàntọkàn, màá la ọwọ́ mi láti gba ọwọ́ wọn. Tóbá jẹ́ àwọn tí mo fẹ́ràn ta ti mọ ra tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn táa mọ ra tẹ́lẹ̀tẹ́lẹ̀, màá rọra gba ọwọ́ wọn fẹ́ẹ́rẹ́fẹ́. Mi ò ní la gbogbo ọwọ́ mi láti gba ọwọ́ wọn. Ṣùgbọ́n àwọn tí mo ti mọ̀ tipẹ́tipẹ́ ta ti jọmọ́ ọwọ́ ara wa, ta ti nífe ara wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sì jẹ́ ẹni tí mo fẹ́ràn, màá gba ọwọ́ wọn, màá ṣí ọwọ́ mi méjèèjì, màá fi gba ọwọ́ wọn, màá fi kí wọn dáradára. Nítorí a ti mọra tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ àjèjì tí mo ṣe pàdé fún ìgbà àkọ́kọ́, mo máa ń gba ọwọ́ wọn fẹ́ẹ́rẹ́fẹ́. Mi kì í gba ọwọ́ wọn lágbà tán. Màá rọra gba ọwọ́ wọn fẹ́ẹ́rẹ́fẹ́

Èmi máa ń jẹ oúnjẹ tó kù, ibà tútù, ibà gbóná, oúnjẹ tó kù èmi fẹ́ràn kí n máa jẹ. Mi n fẹ́ràn kí n máa da oúnjẹ nù rárá. Tó bá kù tí mo lọ òde, tí mo tu padà dé, màá gbé, màá gbé kaná. Bí mi bà sí gbé kaná, màá jẹ ní tútù bẹ́. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó kù nígbàkigbà bó ṣe òwúrọ̀, bó ṣe ọ̀sán, bó ṣe àṣálẹ́. Èmi máa ń jẹ oúnjẹ tó kù, mo fẹ́ràn rẹ̀. Páàpáà jùlọ ó máa ń dùn ju oúnjẹ tí mò ń jẹ lọ kó tó di pé mo jẹ kú. Só oúnjẹ tó kù dára, mo fẹ́ràn rẹ̀ láti máa jẹ oúnjẹ tó kù nígbà gbogbo bó ṣe òwúrọ̀, bó ṣe ọ̀sán, bó ṣe àṣálẹ́. Mo máa ń jẹ oúnjẹ tó kù, mo fẹ́ràn rẹ̀ gidi gan an ni.

Bí mo ṣe máa ń ṣe ètò owó iṣẹ́ mi ni wípé, màá fi díẹ̀ pamọ́ nínú rẹ̀. Màá mú díẹ̀, màá fẹ́ ra gbogbo nǹkan tó yẹ tí mo fẹ́ sára, bóyá a ṣe irun lọ́ọ̀ṣọ́ àbí oúnjẹ jíjẹ. À máa tún mú díẹ̀ nínú rẹ̀, màá fẹ́ rán àwọn kọ̀ọ̀kan, àwọn olólùfẹ́ mi, àwọn èyàn mi lọ́wọ́, níwọ̀n bàtàgbara mi bá ká. Èyí tó bá sì kú, màá tọ́jú rẹ̀, wọ́n ó fi pamọ́ di ọjọ́ ìgbà tí n bá tún máa nílò rẹ̀. Mi ò kí ń ná gbogbo owó iṣẹ́ mi tán. Màá ná díẹ̀ níbẹ̀, màá sì fi díẹ̀ náà pamọ́ sí àpò mi fún ọjọ́ tí mo bá tún máa nílò owó. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe owó iṣẹ́ mi.

Irú aṣọ tí mo fẹ́ràn jù ni ṣòkòtò. Mo fẹ́ràn kí n má a wọ ṣòkòtò nítorí wípé ó má a ń jẹ́ kí n rìn bó ṣe wù mí, mo lè jókòó bó ṣe wù mí, ó má a ń jẹ́ kí ara mi dá yágá, ó dẹ̀ má a ń jẹ́ kí n dàbí ọ̀rẹ́kẹ́ lẹ́wà, mo má a lè ṣákọ, mo má a lè gbé ẹsẹ̀ bó ṣe wù mí. Tí mo bá ti wọ ṣòkòtò, ó má a ń fi mí lọ́kànbalẹ̀ láti fònà, láti rìn, láti fò sókè, láti sùn gbálájá, láti jókòó. Mo fẹ́ràn láti wọ ṣòkòtò, ó rọrùn fún mi láti wọ àti láti fi rìn ní gboro.

Ọ́fíìsì mi máa ń sí ìlẹ̀kùn ní aago mẹ́jọ òwúrọ̀. Ní òwúrọ̀ kùtùkùtù aago mẹ́jọ, gbogbo òṣìṣẹ́ ti gbudọ̀ wà nílé iṣẹ́. Wọ́n ti gbudọ̀ wà ní ọ́fíìsì láti ṣetán láti jókòó sórí tábìlì wọn láti bẹ̀rẹ̀ iṣẹ́. Òòjọ́ òwúrọ̀ ọjọ́ náà, ọ́fíìsì mi máa ń sí ìlẹ̀kùn ní aago mẹ́jọ òwúrọ̀ kùtùkùtù fún àwọn oníbàárà wa láti máa wọlé. Ẹnikẹ́ni kò gbọ́dọ̀, kò, kò gbọ́dọ̀ pẹ́ dé. Ẹnikẹ́ni ò gbudọ̀ kọjá aago mẹ́jọ láti wọ ẹnu iṣẹ́ ọ́fíìsì mi. Aago mẹ́jọ òwúrọ̀ la máa ń sí ìlẹ̀kùn ọ́fíìsì mi.

Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ ni wípé màá jí ní òwúrọ̀ kùtùkùtù láti tètè bá ọkọ̀ tó bá ń jáde lọ sí ibi iṣẹ́ tàbí ní ìgbà mìíràn, gbogbo àwọn tó bá ń gbé lágbègbè yẹn, màá ti bá wọn sọ̀rọ̀ láti tètè jí ló òwúrọ̀ kùtùkùtù láti ṣí pé kí wọ́n lè gbé mi dé ọ̀nà ibi tí mò ń lọ. Tàbí àwọn ará mi, bóyá àwọn ẹbí mi àbí ọ̀rẹ́ tó ń gbé lágbègbè mi tí wọ́n ní ọkọ̀, màá ti bẹ̀ wọ́n ní òwúrọ̀ tí mo bá ti ń jáde. Màá ti lọ dúró dè wọ́n kí wọ́n lè gbé mi jáde kí, kí n má ba à dojú kọ ìdènà ọkọ̀ ní gboro. Màá ti dúró sí, sí, sí ojú títì dè wọ́n, wọ́n a lè fi ọkọ̀ wọn gbé mi. Àwọn ọ̀rẹ́ mi tó ní ọkọ̀, mo máa ń bá wọn rìn kí wọ́n lè gbé mi dé ìgboro kí n má ba à kojú ìdènà ọkọ̀.

Ọ̀sẹ̀ tó kọjá lọ ni mo kéyìn sìnkú, nítorí wipé ẹnìkan jẹ mi ní owó, mo sì ń retí kí ó fi owó náà rànṣẹ́ sí mi, torí mo ti ní okòwò tí mo fẹ́ fi owó náà ṣe. Sùgbọ́n ẹni náà sọ wí pé kí n sì ṣe sùúrù wí pé òun ṣì ń gbíyànjú àti bá mi ṣa owó náà jọ. Ó dùn mí gidigidi torí mo ti ní ètò fún owó náà. Ó wá jẹ́ kí ọkàn mí gbọgbẹ́, ó sì jẹ́ kí omi jẹ kí ó bọ́ lójú mi. Mo ronú gidigidi nítorí owó náà, nítorí mo ti lérò wí pé onítàn yí ó ti fún mi ní owó náà. Kó tó di ọ̀sẹ̀ tó lọ tó dá mi, ó sì di ọ̀sẹ̀ tó lọ tó dá mi, ó sì sọ fún mi wí pé kí n sì ṣe sùúrù pé òun ṣì ń ṣa owó náà jọ, pé òun ò tíì ni owó náà. Ó dùn mí gidigidi, ó sì pa mí lẹ́kún torí kò jẹ́ kí n fi owó ṣe gbogbo nǹkan tí mo ti ní létò, tí mo ti ní ìkọ̀sílẹ̀ pé mo fẹ́ fi owó náà ṣe. Òun ló pa mí lẹ́kún ní ọ̀sẹ̀ tó kọjá lọ.

Mo mọ àsáró ṣe, àsáró oní iṣu tí a ó fi epo, ata, edé, ìsebẹ̀ ta ó fi síi. Mo mọ̀ ṣe lọ́pọ̀lọ́pọ̀ kí n bẹ iṣu mi, kí n fọ, kí n gbé léná, kí n fi ata sí i, epo àti ohun ìsebẹ̀. Mà á wá lọ edé fẹ́ẹ́rẹ́fẹ́ má tun wá da edé síi àti ẹ̀fọ́. Ẹ̀fọ́ náà má a gbọn sínú àsáró mi. Mo fẹ́ràn láti máa se àsáró elédé àti elépo rẹ́dẹ́rẹ́dẹ́. Mà á wá dé gbogbo rẹ̀ papọ̀. Láàárín ọgbọ̀n ìṣẹ́jú oúnjẹ ti délẹ̀. Mo mọ̀ ọ́ sè dáradára tí gbogbo èlò ìsebẹ̀, edé, epo àti ata àti àlùbọ́sà tí gbogbo rẹ̀ yóò wọnú rẹ̀. Tójẹ́ wípé àwọn tí ó bá jẹ ẹ́ wọn ò máa bèrè síi ni. Mo fẹ́ràn láti máa se àsáró elédé dáradára.

Mo fò ní ọjọ́ ìsinmi tí ó kọjá lọ. Nígbà tí a wà ní ilé ìjọsìn, a ńkọrin, a ńyin Olúwa lógo, wọ́n sì ní ká máa fò sókè. Gbogbo wa sì bẹ̀rẹ̀ sí ní fò tayọ̀tayọ̀. Ní ọjọ́ ìsinmi tí ó kọjá lọ, mo fò, mo fò sókè. Mo sì fẹ́ràn láti máa fò toró jẹ́ eré ìdárayá tí mo tún fẹ́ràn jù. Ó máa ń jẹ́ kí ara èèyàn dá yágá, á jẹ́ kí gbogbo àgọ́ ara kó kóko gbé yéké, kó dá yágá, kí gbogbo erékìíríkì ara, kí gbogbo wọn kí wọ́n dúró dédé. Mo fò ní ọ̀sẹ̀, mo fò ní ọ̀sẹ̀ tó kọjá lọ èyí tí ó jẹ́ ọjọ́ ìsinmi.

Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn nítorí wípé ó máa ń jẹ́ kí ọgbọ́n èèyàn kó súnkún si, ó máa ń jẹ́ kí èèyàn gbé ọ̀rọ̀ ayé èèyàn yẹ̀ wò tàbí ohun tó bá ń ṣẹlẹ̀ sí ènìyàn àbí ìdojúkọ tí èèyàn bá ń ṣẹlẹ̀ sí ènìyàn lọ́wọ́ ní ìgbà kú ìgbà. Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ní òrèkóòrè láti jẹ́ wípé kí n mọ bí ohun tí mò ń là kọjá, bó ṣe yẹ kí n gbé gbà, bó ṣe yẹ kí n rò ó, ó máa ń dà jẹ kí n mọ ipa tí mò ń kó lórí ọ̀rọ̀ ayé mi láti mọ ayé mi tẹ̀síwájú. Ìgbà gbogbo ni mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́, èmi kì í ná owó mi tán. Mo máa ń pa owó pamọ́ ní ọjọ́ tí n bá máa nílò owó tí owó kò sì sí ní ọwọ́ mi, èyí tí mo ti pamọ́ ni màá lọ mú láti fi gbọ́ bùkátà àbí láti fi ṣe ohunkóhun àbí láti fi ran ẹnikẹ́ni lọ́wọ́. Gbogbo owó tí mo bá rí kọ ní èmi máa ń ná, mo máa ń pa owó pamọ́. Owó ṣe pàtàkì láti máa pamọ́. Ǹjọ́ tí òjò bá ní rọ̀ àbí ọjọ́ tí ó bá sí owó lọ́wọ́ ẹni, àbí ọjọ́ tí bùkátà pàjáwìrì bá dé, tàbí ọjọ́ tí èèyàn bá fẹ́ ran àwọn olólùfẹ́ rẹ̀ àbí àwọn ènìyàn rẹ̀ lọ́wọ́, mo máa ń pa owó pamọ́ kí n lè rí nǹkan mú nígbà tí mo bá ní ìlò owó ní òjijì.

Mo lọ sí ibi orin ní ọ̀sẹ̀ tó kọjá lọ nítorí pé ara eré ìdárayá tí mo fẹ́ràn ni kí n máa jó. Ibi orin dẹ̀ ni ènìyàn ti lè jó, kí ara èèyàn kí ó dá yágá, ijó má a mú inú mi dùn, ó sì dàbí eré ìdárayá fún mi. Ó sì má a ń fi ọkàn mi balẹ̀, ó má a ń jẹ́ kí ń rẹ́rìn-ín, ó má a ń jẹ́ kí ayọ̀ mi kí ó kún, ó má a ń jẹ́ kí n láàgún kí ara mi kí ó tú yágá. Ni ọ̀sẹ̀ tí ó kọjá lọ mo sì lọ ibi orin, mo kọ orin, mo jó, mo yọ̀, mo fò, inú mi dùn, ayọ̀ mi kún. Ó jẹ́ ohun tí mo fẹ́ràn. Mo fẹ́ràn orin, mo sì fẹ́ràn ijó. Orin àti ijó wọ́n jọ lọ papọ̀ ni. Níbi orin a ti lè jó, níbi ijó a sì ti kọ orin. Mo lọ ibi orin ní ọ̀sẹ̀ tó kọjá lọ torí mo fẹ́ràn orin ní ọ̀pọ̀lọpọ̀.

Mo ti lọ ṣe ọdẹ rí ní ọ́fíìsì tí mo ti ń ṣiṣẹ́ ní ìgbà kan rí. Nítorí ọ̀gá mi fẹ́ kí a mọ̀ wípé àwọn òṣìṣẹ́ tí ó máa ń ṣiṣẹ́ alẹ́ níbẹ̀ ń ṣiṣẹ́ dáradára. Ọ̀gá mi yan èmi àti àwọn akẹgbẹ́ mi tí a jo ń ṣiṣẹ́ ní ìgbà náà kí á lọ sọ wọn. A lọ síbẹ̀ ní alẹ́ láti maa so wipe--lati lọ sọ wọn wípé wọ́n ń ṣe iṣẹ́ wọn dáradára. Mo ti lọ ṣe ọdẹ rí, ó sì jẹ́ n tí mo fẹ́ràn. Ó jẹ́ kí iṣẹ́ kí ó lọ dédé ó sì dára fún àgọ́ ara nítorí wípé ẹ̀eyàn a máa lọ ẹ̀eyàn a máa bọ̀, á jẹ́ kí ènìyàn kí ó jáfáfá.

Kí n tó lọ sùn, nnkan àkọ́kọ́ tí màá ń ṣe ni wípé gbogbo àwọn abọ́ tí ó bá dọ̀tí màá fọ̀, wọn ó sì dáná oúnjẹ tí màá jẹ. Tí bá jẹun tán, màá sinmi oúnjẹ. Tí bá sinmi oúnjẹ tán, màá ti wá padà lọ ilé ìdáná, màá lọ tún gbogbo ilẹ̀ ṣe. Màá tún ibi tí àǹkóò abọ́ dọ̀tí màá tún tun ṣe lẹ́ẹ̀kan si. Tí bá wá ṣe èyí tán tí mo tún sinmi díẹ̀, màá wá gba ilé ìwẹ̀ lọ. Màá wá wẹ ara mi mọ́. Màá wẹ ara mi tónítóní nítorí wípé tí mi kò bá wẹ̀, mi kò ní gbádùn oorun mi. Tí bá ti wá wẹ̀, màá wá lọ sí ilé ìbùsùn mi. Tí bá wọnú ìbùsùn mi lọ, màá nu ara mi, màá wọṣọ tí mo máa ń wọ̀sun ní alẹ́. Màá wá lọ sí ori ẹ̀kún mi. N ó gbàdúrà sí bàbá mi lókè. Ó ṣe pàtàkì fún mi láti gbàdúrà kí èmi tó sùn. Màá wá gbàdúrà tí bá ti gbàdúrà tán, màá ka bíbélì mi. Tí màá ti ka bíbélì mi tán, màá sì bọ̀ sórí ìbùsùn mi. Màá sùn ní ayo ati àlàáfíà.

Ìlànà ìpolówó mi pín sí oríṣìíríṣìí ọ̀nà. Ìlànà ìpolówó mi lè lọ lórí ẹ̀rọ alujára, ó lè lọ lórí ẹ̀rọ àfòmàgbèsì, ó tún lè lọ nípa kí n lọ máa bá àwọn ènìyàn ní ìkọ̀kan láti fi ẹnu sọ, láti fi ẹnu ṣe ìpolówó nǹkan tí mò ń polówó. Ìlànà ìpolówó mi lọ ní ọ̀nàkọ̀nà, ó lọ ní ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe ọ̀nà kan ṣoṣo. Mo lè lọ fi ẹnu polówó, mo lè polówó lórí ẹ̀rọ ayélukára bíi Ajere, mo dẹ̀ tún lè lọ lórí ẹ̀rọ afọ̀hùn mágbèsì, ọ̀nà ọ̀pọ̀lọpọ̀, oríṣìíríṣìí ọ̀nà ni mo fi le ṣe ìpolówó mi.

Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́ nítorí pé mo peregede. Nítorí pé tí wọ́n bá gbé iṣẹ́ fún mi, lọ́gán ni mò ń ṣe é. Mo má ń yára dé ibi iṣẹ́. Mo má ń ṣiṣẹ́ mi lásìkò. Mi ń fi iṣẹ́ falẹ̀. Mi ń yájú sí àwọn ọ̀gá mi. Mo sì má ń tètè mọ iṣẹ́ nígbà tí wọ́n bá kọ́ mi. Nítorí náà mo ṣe wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́ mi nítorí mo pedegede. Nítorí pé mo mọ iṣẹ́. Nítorí pé ohun tí ò yé mi tí bá ti béèrè lọ́gán tí wọ́n bá ti kọ́ mi, ó ti yé mi. Mi n sí fi iṣẹ́ falẹ̀. Mi n sí ṣe ìmẹ́lẹ́ ní ibi iṣẹ́. Mi n sí pẹ́ dé nibi iṣẹ́. Gbogbo nǹkan mi ni mo máa ń ṣe ní paapaa paa níbi iṣẹ́. Mi ò ń fi iṣẹ́ falẹ̀ rárá. Nítorí mo fẹ́ iṣẹ́. Mo fẹ́ran iṣẹ́ lọ́pọ̀lọpọ̀. Mo sì má ń yára ṣe iṣẹ́ mi. Mi ò ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ rárá. Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkàyọ́rí níbi iṣẹ́.

Mo gun ọkọ̀ akẹ́rù ní ọdún tó kọjá lọ nígbà ọdún kérésì tí gbogbo wa lọ sí ọjà tí a lọ ń ṣe pòpòṣèṣe ọdún táa ra oríṣiríṣi nǹkan sebẹ̀ ta ó jẹ, ta ó mu, ta ó fi ṣe àya ọdún Jésù Kristi ní ọdún tó kọjá lọ. Ẹrù náà pọ̀ lọ́pọ̀lọpọ̀, àwọn èrò sì pọ̀ ní ọjà. Òǹkálukú ló ń ṣe pòpòṣèṣe ọdún tó ń ra oríṣiríṣi, ó sì jẹ́ kí èrò pọ̀ ní ọjà. A wá rí ọkọ̀ akẹ́rù tó ń kó àwọn èrò tí ó gbowó lọ́wọ́ wa. Èmi náà wọ ọkọ̀ akẹ́rù náà pẹ̀lú ẹrù tèmi náà nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹrù ni mo rà fún nǹkan ọdún pòpòṣèṣe ọdún kérésì èyí tí a ṣe ní ọdún tó kọjá lọ. Nítorí náà ọdún tó kọjá lọ ní ọdún kérésì ni mo wọ ọkọ̀ akẹ́rù kẹ́yìn.

Ìgbéyewó iṣẹ́ tó kẹ́yìn, ó lọ dára dára torí ohun tó yẹ kí n ṣe, òun ni mo ṣe. Kò sí ìmẹ́lẹ́ ní bẹ̀, kòsí sì wàhálà, kòsí sì ẹjọ́, kòsí sì ìta nítorí pé óyẹ mi yeke. Kò sí ìmẹ́lẹ́ níbẹ̀, kò sì sí wàhálà, kò sì sí ẹjọ́, kò sì sí ìta, nítorí pé ó yẹ mi, ó yẹ mi yege. Kò sí ewu, kò sí ìjayà, kò sí ohun tó banilẹ́rú níbẹ̀, kò sì sí tí mo mọ̀ níbẹ̀. Gbogbo rẹ̀ lọ déré, ó lọ dédé.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáradára, mo máa ń nùú, mo máa ń ṣe àyẹ́sí ẹ̀ torí ìtọ́jú ọjà òun ni ó fa àwọn èèyàn mọ́ra lájẹ́ kó wù wọ́n láti ra ọjà náà. Mo bá ṣe ìtọ́jú àwọn ọjà dáradára, mo máa ń tún dáradára, mo máa ń nùú kí gbogbo rẹ̀ kó lè wú ni, kó lè jọjú, kó lè fa àwọn ènìyàn mọ́ra. Torí ẹ mi ṣe fẹ́ràn láti máa ṣe ìtọ́jú ọjà dáada.

Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ jẹ́ àkókò mẹ́wàá nítorí mi kò fẹ́ràn láti máa kanjú jẹun. Mo máa ń ṣe sùúrù tí mo bá ń jẹun kí oúnjẹ yẹn kí ó le máa wọ àgọ́ ara à mi lọ dáradára. Nítorí oúnjẹ alẹ́ ni, mi kò fẹ́ràn láti máa jẹ oúnjẹ alẹ́ tó máa da inú mi rú. Torí náà mo ṣe máa ń lo àkókò mẹ́wàá láti jẹ oúnjẹ alẹ́ mi kí ó lè rẹ̀sọ̀, kí ó lè wonú mi dáradára.

Nígbà tí òjò bá ń rọ̀, mo máa ń to ike àti abọ́ sí ẹ̀yiń kúndè láti gbe omi òjò nítorí pé mo fẹ́ràn omi òjò dáradára lọ́pọ̀lọpọ̀. Tí òjò bá sì ti ń rọ̀, màá wọnú ilé, màá da aṣọ búra tí ń bá ti kọ́kọ́ to ike sí gbangbàgede láti gbe omi òjò, màá wọnú ilé, màá pàrọ̀ aṣọ mi, màá sì wọ aṣọ mìíràn, màá sì da aṣọ búra kí n lè gbádùn òtútù òjò ní orí ìbùsùn mi. Èyí ni mo máa ń ṣe tí òjò bá ń rọ̀. Kí n sì tó da aṣọ bo ara, màá mu omi gbígbóná, oúnjẹ gbígbóná nítorí òjò ti ń rọ̀ láti jẹ́ kí ara mi kí ó lọ, kí n lè gbádùn oorun òjò náà. Èyí ni mo máa ń ṣe tí òjò bá ń rọ̀.

Ó máa ń gbà mí tó ìṣẹ́jú mẹ́ta láti fi fọ ẹnu mi lójojúmọ́ nítorí má fọ eyín òkè, má fọ ti ìsàlẹ̀, má fọ tapá ọ̀tún, má fọ tapá òsì, n ó sì fọ ahọ́n mi kí n tó wá fọ gbogbo eyín ní àpapọ̀. Mo ma n ṣe sùúrù láti fọ eyín mi lẹ́ẹ́sẹẹsẹ láti fọ gbogbo ìdọ̀tí oúnjẹ tí mo ti jẹ síwájú ìgbà kí n tó fọ ẹnu mi. Màá fọ ẹnu mi lálákọ́kọ́, n ó fo mi sọ́nù, wọn ó tún fọ gbogbo eyín mi lókè lódó lẹ́lẹ̀ kejì, wọn ó tún fo mi sọ́nù. O máa ń gbà mí tó ìṣẹ́jú mẹ́ta láti fi fọ ẹnu mi kí ó lè dàṣáká ní ojoojúmọ́.

Mo ma n gbé àpò ẹ̀yìn nítorí pé ó rọrùn láti rìn kàn mọ kàn mọ. Ó dẹ́tù fún mi láǹfààní láti gbé tí n bá tún fẹ́ gbé nnkan míiràn sí ọwọ́. Àpò ẹ̀yìn ma n rọrùn láti gbé. Ó ma n rọrùn fún mi láti jẹ́ kí n rìn, láti jẹ́ kí n jáfáfá lọ sí ibi tí mo fẹ́ lọ. Ó sì máa tún fún mi ní àǹfààní láti gbé nnkan míiràn sọ́wọ́. Mo fẹ́ràn láti máa gbé àpò ẹ̀yìn.

Mo jẹ́ ọmọ oṣù tí a bí ní oṣù kẹfà. Oṣù kẹfà ni oṣù tí a bí mi. Àwọn ọmọ oṣù kẹfà jẹ́ àwọn ọmọ tí ó ní ìgboyà, wọ́n fẹ́ràn iṣẹ́, wọ́n sì jẹ́ àwọn ọmọ tí ó jáfáfá, tó ní ọgbọ́n àti òye. Àwọn òbí fẹ́ràn láti máa bí ọmọ wọn ní oṣù kẹfà. Wọ́n fẹ́ràn láti máa bí ọmọ tí a bí ní oṣù kẹfà torí àwọn ọmọ tí a bí ní oṣù kẹfà wọ́n jẹ́ àwọn ọmọ dáradára, àwọn ọmọ tí òye wọn pé, wọ́n jáfáfá, wọ́n sì fẹ́ràn iṣẹ́, wọ́n sì máa ń tètè yára láti mọ nǹkan.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù jẹ́ eré ìdárayá ìsáré kí a máa sáré. Ìdí tí mo ṣe fẹ́ràn eré ìdárayá ìsáré ni pé ó máa ń jẹ́ kí ọkàn kó ṣiṣẹ́ dáradára, ó máa ń jẹ́ kí àgọ́ ara kó gbé péréré, ó máa ń jẹ́ kí ènìyàn jáfáfá. Tí ènìyàn bá ń ṣe eré ìdárayá kí ènìyàn máa sáré, ó máa ń jẹ́ kí ènìyàn kó jáfáfá ní gbogbo iṣẹ́ tó bá yàn láàyò. Torí rẹ̀ ni mo ṣe fẹ́ràn eré ìdárayá kí a máa sáré.

Mo máa ń lò tó ìsọ̀rọ̀ data márùn-ún gig, bí márùn-ún lórí fóònù mi. Nítorí èmi máa ń fẹ́ràn kí data kò pọ̀ lórí fóònù mi. Mi ò kí ń pa data orí fóònù mi, mo máa ń tàn sílẹ̀ kí gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe kó lè yá ní kọ́mọ́kọ́mọ́ lọ́sẹ̀ẹ̀sẹ̀. Mi ò kí ń pa data orí fóònù mi, mo máa ń lò tó bí data ìsọ̀rọ̀ márùn-ún five gig, bí ìsọ̀rọ̀ márùn-ún five gig lórí fóònù mi lọ́sẹ̀ẹ̀sẹ̀.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìrọ̀lẹ́ lọ. Ìdí pàtàkì tí mo ṣe fẹ́ràn ìmọ́lẹ̀, òwúrọ̀ ni wípé, mo ti sùn láti alẹ́ àná. Tí n bá wá jí ní òwúrọ̀, ó ma ń jẹ́ kí inú mi dùn torí ara mi máa ń dá yágà, ara mi máa ń le, ara mi sì máa ń ṣe tán láti bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mi ní òwúrọ̀. Òwúrọ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn pàtàkì jù lọ torí pé ó máa ń jẹ́ kí ara mi ṣe péképéké láti bẹ̀rẹ̀ iṣẹ́. Torí mo fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ọjọ́ mi ní òwúrọ̀. Mo fẹ́ràn láti máa bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mi ní òwúrọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa rìn ní àlàáfíà torí nitori wípé àlàáfíà o ní baba ọ̀rọ̀. Àlàáfíà ó sì máa ń fún ni ní ẹ̀mí gígùn. Bí èèyàn bá sì ń gbé ní àlàáfíà, a jẹ́ kí àwọn olu olùbágbé rẹ̀, àwọn ará ilé rẹ̀ kí wọ́n fẹ́ràn rẹ̀. Kò ní jẹ́ kí ènìyàn máa ṣe jàgídíjàgan. A jẹ́ kí wọn máa fi ire wá onítàn rí, tí wọn ba ti mọ̀ wípé ẹni àlàáfíà ni. Àlàáfíà sì máa jẹ́ kí àgọ́ ara ẹni kó jí pépé nítorí ọkàn ènìyàn yóò máa ṣe dédé. Ọkàn ènìyàn yóò balẹ̀. Àlàáfíà máa ń fún ni lọ́kàn balẹ̀. Àlàáfíà sì máa ń fa ire bá ni. Nítorí tí àwọn èèyàn bá ti mọ̀ pé ẹni àlàáfíà ni ènìyàn, wọn ó máa fi rí wá rí, wọn ó máa fẹ́ràn láti rànlọ́wọ́, wọn ó máa fẹ́ràn láti bá ṣe pọ̀. Mo fẹ́ràn láti máa rìn ní àlàáfíà.

Bẹ́ẹ̀ni mo máa ń pe àwọn oníbàárà mi tuntun. Àwọn oníbàárà mi tuntun jẹ́ ẹni tí mo fẹ́ràn jù nítorí pé àwọn ni wọ́n máa ń bá mi rajà, àwọn ni wọ́n rán mi lọ́wọ́ láti jẹ́ kí n máa pa owó ní ojoojúmọ́. Mo sì máa ń fẹ́ràn láti pe àwọn oníbàárà mi tuntun láti máa ṣàyẹ̀ sí wọn kí wọ́n lè mọ̀ wípé mo mọ iyì wọn, kí wọ́n tún lè máa wá, kí wọ́n tún lè bá mi mú àwọn oníbàárà tuntun mí wá láti pàṣẹ wọn. Bẹ́ẹ̀ni mo máa ń pe àwọn oníbàárà mi tuntun. Bóyá kò sí ewu, bóyá wọ́n ní ìbéèrè kan àbí bóyá wọ́n ní ohun tó ń jẹ wọ́n lọ́kàn láti bá mi sọ̀rọ̀ nípa nǹkan tí wọ́n bá mi rà. Mo fẹ́ràn láti máa pè awọn oníbárà mi tuntun, láti máa fí ìfẹ hàn wọn, láti jé kò mọ wipe mo ní ìfẹ́ bí wọ́n ṣe ń bá mi rajà mo sì fẹ́ kí wọ́n má sì wá sí kí wọ́n tún bá mi mú àwọn èèyàn tuntun wá.

Bẹ́ẹ̀ni, mo máà ń ka àwọn àdéhùn dáadáa. Kíka àwọn àdéhùn dáadáa ó ṣe pàtàkì nítorí pé ó máa ń ní mi níran, ó máa ń rán mi létí ohun tí mo ti bá àwọn tájọ̀ ṣàdéhùn papọ̀, ohun tí mo ti bá wọn sọ, ó máa ń jẹ́ kí òye ẹ ko yé mi síi, ó dẹ̀ máa ń mú mi rántí gbogbo ohun tí mo bá wọn sọ láti pé kí n lè má a mú àdéhùn mi ṣẹ, láti wipé kí n lè dúró lórí àdéhùn mi, láti pé kí n tún ní òye àdéhùn tí mo bá wọn dá dáradára.

Mo máa ń fọ ọwọ́ mi láìmọye ìgbà lójoojúmọ́. Kí n tó jẹun, màá fọ ọwọ́ mi. Tí n bá kúrò nílé ìyàgbẹ́, màá fọ ọwọ́ mi. Tí mo bá jí lówu rọ, màá fọ ọwọ́ mi kí n tó wọlé ìdáná láti ṣe ohunkóhun. Tí n bá fọnu mi tán, màá fọ ọwọ́ mi. Nígbà tí n bá tún wẹ̀, màá tún fọ ọwọ́ mi. Nígbà tí mo bá tún yanú mi àbí mo fi àwọn àdídùn mú fi pa ara mi, ń ò tún fọ ọwọ́ mi. Lóòrèkóòrè ni mo máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́. Mo máa ń fọ ọwọ́ mi tó bí ẹẹmẹwàá ní ojoojúmọ́. Nítorí oríṣiríṣi nǹkan tí n bá fẹ́ ṣe, mo máa ń fẹ́ràn ìmọ́tótó níbẹ̀. Nítorí náà ni mo ṣe máa ń fọ ọwọ́ mi tó ìgbà mẹ́wàá ní ojoojúmọ́. Ni gbogbo ohun tí n bá ń ṣe, mo máa ń fọ ọwọ́ mi. Kí n tó jẹun, màá fọ ọwọ́ mi. Bí n bá lọ lé ìyàgbẹ́, màá fọ ọwọ́ mi. Bí mo yanú orí mi, màá fọ ọwọ́ mi. Bí mo ń jáde, màá fọ ọwọ́ mi. Bí mo tún fi nǹkan pa ago ara mi, ń ò tún fọ ọwọ́ mi. Bí mo tún kíyàn gan tán, màá fọ ọwọ́ mi. Tí n bá gbé nǹkan tó dọ̀tí nílẹ̀, ń ò fọ ọwọ́ mi. Tí mo bá tún ọmọ ṣe àbí mo fọ nǹkan ìdọ̀tí, ń ò tún fọ ọwọ́ mi. Mo máa ń fọ ọwọ́ mi tó ìgbà mẹ́wàá lójoojúmọ́ kí n lè dẹ́kun àrùn, kí n lè dẹ́kun àìsàn, kí n lè dẹ́kun ìdọ̀tí tó lè fa ìjàmbá fún ago ara. Mo máa ń fọ ọwọ́ mi tó ìgbà mẹ́wàá ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa ṣètò ǹkan. Ara ẹ̀bùn tí mo ní ni pé kí n máa ṣètò ǹkan torí ara mi balẹ̀, ara mi kò yàn mọ́ra. Mo ní okun láti máa lọ sókè lọ sọ́dọ̀ láti rí mọ̀ pé gbogbo ǹkan lọ déédé. Mo fẹ́ràn láti máa ṣètò ǹkan, mo fẹ́ràn láti máa darí, mo fẹ́ràn láti kó yànmọ́ra torí mo ní ìfaradà. Mo dẹ̀ fẹ́ràn láti máa lọ sókè lọ sọ́dọ̀ láti rí mọ̀ wípé ohun gbogbo lọ létò ó sì ṣe déédé.

Ọ̀nà tí mo máa ń gbà kojú àwọn ìṣòro ní iṣẹ́ ni wípé mo máa ń fi ra mi ní ọkàn balẹ̀, kí ọkàn mi kó papọ̀, kí n lè yanjú ìṣòro yẹn ní ṣísẹ̀ n tẹ̀lé. Tí bá dẹ̀ ní ìṣòro lóríṣìíríṣìí níbi iṣẹ́, èyí tó kọ́kọ́ ṣe pàtàkì jùlọ ni màá kọ́kọ́ kojú rẹ̀ láti yanjú rẹ̀ kí n tó lọ sí àwọn ìpele tó tún tẹ̀lé. Èmi ò dẹ̀ kín jáya, mi ò dẹ̀ kùnà láti bèrè ibèèrè lọ́wọ́ àwọn tó mọ̀ jù mí lọ níbi iṣẹ́ láti yanjú ìṣòro tí mo bá ń kojú níbi iṣẹ́. Mo má ń ṣe ní pẹ̀lẹ́ kùtù. Mo má ń jẹ́ kí ọkàn mi kí ó papọ̀ kí gbogbo rẹ̀ má bàa dàrú. Mo sì máa ń tọ àwọn tó tún nímọ̀ jù mí lọ láti fún mi ní ìmọ̀ràn lórí ìṣòro náà láti jẹ́ pé kí gbogbo rẹ̀ kí ó yanjú. Èyí tí ó bá ṣe pàtàkì jùlọ ni màá kọ́kọ́ yanjú kí n tó lọ sí ìpele èyí tó kàn bí mo ṣe má ń kojú ìṣòro níbi iṣẹ́ rẹ, tí mo sì má ń yanjú rẹ̀ ní pẹ̀lẹ́ kùtù láìní wàhálà àbí kọ́hun kọ́hun nínú.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo fi máa ń ṣe ìtọ́jú ara mi. Mo máa ń jẹ oúnjẹ tó dára lásìkò, mo máa ń mu omi ní ọ̀pọ̀lọpọ̀, mi ò sì fi èso ṣeré rárá torí ó dára fún àgọ́ ara mi. Nígbà tí mo bá ti ṣiṣẹ́ lọ ní àtàárọ̀ títí di àṣálẹ́, mo máa sùn láti jẹ́ kí àgọ́ ara mi kó lè jí pépé ní òwúrọ̀ ọjọ́ kejì. Mo sì máa ń ṣe eré ìdárayá torí eré ìdárayá dára fún ara lọ́pọ̀lọpọ̀. Ó máa ń jẹ́ kí ara jí pépé, kì í jẹ́ kí àrùn tàbí àìsàn kó dúró ní àgọ́ ara. Àwọn èyí ni mo fi máa ń ṣe ìtọ́jú ara mi ní àkókò. Mo sì máa ń fi ara mi ní ọ̀kàn balẹ̀, mi kì í já yà, mi ò kí ń kó nǹkan lé ọkàn. Mo máa ń ṣe gbogbo nǹkan ní pẹ̀lẹ́ kùtù. Àwọn ìwọ̀n yìí ni mo fi máa ń ṣe ìtọ́jú ara mi.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà olóró. Mo fẹ́ràn àkàrà olóróro torí pé mo fẹ́ràn rẹ̀ láti máa fi jẹ búrẹ́dì, mo fẹ́ràn rẹ̀ láti máa fi mu ògì, mo sì fẹ́ràn rẹ̀ láti máa jẹ́ lásàn. Máa sì máa fi àkàrà olororo jẹ ẹ̀kọ yangan nígbà míràn torí mo fẹ́ràn àkàrà lọ́pọ̀lọpọ̀. Àkàrà sì máa ń yó mi tí mo bá jẹ àkàrà ebi ò kì í tètè pa mí. A jẹ́ kí ikùn mi kí ó kún, a sì fún mi ní okun láti ṣe gbogbo iṣẹ́ tí mo fẹ́. Mo fẹ́ràn àkàrà olóró jù.

Mo lọ sí ilé oúnjẹ ní àná nígbà tí mò ń bọ̀ láti ìgboro. Mo ya ilé olóúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ọ̀pọ̀ ènìyàn máa ń fẹ́ràn láti yà láti tọ́ oúnjẹ ìta wò. Oúnjẹ náà sì agbègbè náà níìmọ́tótó oúnjẹ náà sì dùn. Àwọn òntajà ní ilé oúnjẹ náà wọ́n níìmọ́tótó wọ́n sì ní ọ̀yàyà láti má a ṣe, láti má a ṣe ọ̀yàyà àwọn tí ó wá ra oúnjẹ níbẹ̀. Mo sì fẹ́ràn ilé oúnjẹ náà lọ́pọ̀lọpọ̀ torí wọ́n níìmọ́tótó wọ́n sì moúnjẹ se dáradára.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìdàkejẹ, mo fẹ́ràn rẹ lọ́pọ̀lọpọ̀ torí ó jẹ́ ẹ̀rọ ìgbàlódé tí ó wúlò fún ayé òde ò sín yàtọ̀ sí ayé àtijọ́. Kò sí hun tí ń jẹ́ ẹ̀rọ ìdàkejẹ láyé àtijọ́, ṣùgbọ́n ayé ti da yé ọlà jù. Ẹ̀rọ ìdàkejẹ dára ó sì wúlò lọ́pọ̀lọpọ̀ fún ìbánisọ̀rọ̀, fún òjojúmọ́ lílo ẹ̀dá, ó sì ń jẹ́ kí ayé kí ó rọrùn síi.